Ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Iye ìgbà tí mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ ó pọ̀ gan. Mi ò lè sọ ní patò pé iye ìgbà báyìí ni. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ pé ìpàdé ọ̀sọ̀ọ̀sẹ̀ mi ó ní, ó ní àwọn ìṣọ̀rí tí mo lè pín wọn sí. Mo lè pín wọn sí ìṣọ̀rí eléyìí tí ṣe pé mò ń ṣe ní ẹ̀rọ ayélujára, eléyìí tí àwọn olóyìnbo ń pè ní online meeting. Mo máa ń ní àwọn ìpàdé tó ṣe wí pé ojú kojú, báyìí ni a máa ríra wa tí àwọn oyin- olóyìnbo ń pè ní physical meeting. Àwọn ìpàdé méjì tí mo máa ń sábà ní náá nìyẹn. Ní ti online meeting yẹn, ìgbà míì mo máa ń ní ìpàdé tó ní ṣe pẹ̀lú iṣẹ́, ìgbà míì mo máa ń ní ìpàdé tó ní ṣe pẹ̀lú ilé ìjọsìn mi, ìgbà míì mo máa ń ní ìpàdé tó ní ṣe pẹ̀lú èmi àti àwọn mọ̀lẹ́bí mi. Àwọn ìpàdé wọ̀nyí dẹ̀ ẹni eléyìí to ní ṣe pẹ̀lú ilé ìjọsìn nìkan ló ní àwọn àkókò tí wọ́n ti fix fún. Ṣùgbọ́n eléyìí to ní ṣe pẹ̀lú ẹbí mi àti eléyìí to ní ṣe pẹ̀lú iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń jẹ́ ìpàdé pàjáwìrí. Ìdí tí tí iṣẹ́ dẹ̀ ṣe máa ń jẹ́ ìpàdé pàjáwìrí ni wípé a ti máa ń ṣe ìpàdé nígbàtí a bá ríra wa ní ojú kojú. Nǹkan táa bàá wá rán tí sọ, òhun la máa wá ń ṣe ní ìpàdé ti ẹ̀rọ ayélujára. So ní ti ìpàdé ẹ̀rọ ayélujára yẹn, mo máa ń ní ìpàdé ọ̀nà mẹ́ta. Íyẹn ìpàdé ibi iṣẹ́, ìpàdé ilé ìjọsìn àti ìpàdé àwọn mọ̀lẹ́bí mi. Ìkọ̀kan nínú àwọn ìpàdé ó dẹ̀ kéré tán màá ṣe ní ẹ̀ẹ̀mẹjì lọ́sẹ̀. Àwọn ìpàdé ojú kojú dẹ̀ léleyìí náà, tí ibi iṣẹ́ wà níbẹ̀, tí ilé ìjọsìn náà wà níbẹ̀ pẹ̀lú. Àwọn ìyẹn náà ní ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ ní bón ṣe dá dúró lé ẹyọ kọ̀ọ̀kan, mo máa ń ní àwọn ìpàdé yẹn ó kéré ju ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Bí mo ṣe máa ń ṣe àwọn ìpàdé mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nìyẹn. Mo dẹ̀ máa ń gbádùn àwọn ìpàdé náà. Ṣùgbọ́n torí ẹ̀rọ ayélujára yẹn ìgbà mìíràn wà tó ṣe pé ó ti máa rẹ̀ mí ká tó bẹ̀rẹ̀ ìpàdé gan nígbà mí tó ṣe pé mo máa ń sùn lọ sí orí rẹ̀.